Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nìyìí, ní àkọ́kọ́ mo máa ń ran èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ìyànjú, mo máa ń gba àwọn èèyàn níyànjú, mo máa ń gbà wọ́n ní ìmọ̀ràn, mo bá ní ohun tó ń là kọjá, mo máa ń jókòó tí wọ́n, màá gbà wọ́n ní ìyànjú, màá fún wọ́n ní ìmọ̀ràn, ọ̀nà tí wọ́n máa gbà tí wọ́n fi máa ní àbáyọ. Mo tún máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà kejì, bóyá wọ́n ní ohun tó ń ṣe láti, láti máa mú owó wá fún wọn, mo máa ń ràn wọ́n lọ́wọ́ nípa láti mú wọn mọ ẹni tí ó máa wáṣẹ́ fún wọn àbí ẹni tó máa gbà wọ́n sí iṣẹ́ tí àwọn náà lè máa fi rí owó mú dání. Mo tún máa ń ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ owó náà níwọ̀n ìbá tí agbára mi gbé tí mo lè fún wọn pé, "Ẹgbàá kẹ mú eleyìí dání ná." Fún iwọn ìgbà díẹ̀. Mo de máa ń ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ àdúrà tí màá ń gbàdúrà pẹ̀lú wọn.

Kò sí ìgbà tí èmi ò lè fọṣọ. Ìgbà tí mo bá ti ní aṣọ tó dọ̀tí nílẹ̀ tí mo fẹ́ fọ̀, èmi máa ń fọ aṣọ mi. Kò sí ìgbà tí mi ò lè fọṣọ. Mo lè fọṣọ láàrọ̀ kí n tó jáde. Mo lè fọṣọ ní àárín ọ̀sẹ̀. Bó dé jẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ náà ni, mo lè fọṣọ. Kò sí ìgbà tí mi ò lè fọṣọ.

Ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo fẹ́ràn jù. Nítorí ní ọjọ́ ìsinmi a máa péjọpọ̀ pẹ̀lú àwọn ará wa ìyókù, tá jọ máa jọ́sin, tá máa yin Ọlọ́run lógo. Gbogbo àwọn tí tó jẹ́ wípé ọjọ́ ìsinmi tó kọjá ni mo rí kẹ́yìn. Ọjọ́ ìsinmi tuntun yẹn inú mi á dùn gbogbo wá tó pàdé nínú ayọ̀ àti àlàáfíà tátújọ yín Ọlọ́run lógo. Mo fẹ́ràn ọjọ́ ìsinmi gan, nítorí a máa kọrin, a máa jó, a máa yin Ọlọ́run lógo. Ó máa ń jẹ́ àkókò ìdùnnú, ó máa ń jẹ́ àkókò ayọ̀ fún mi. Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń gba ìyìn ní, bóyá mo ṣe nǹkan dáadáa fún èèyàn kan, àbí mo ran èèyàn kan lówó, àbí mo ṣe nǹkan tó dùn mọ́ ènìyàn nínú, wọ́n máa ń yìn mí, wọ́n máa ń dúpẹ́. Ìgbà mí, wọ́n máa ń fún mi ní ẹ̀bùn.

Rárá o, mi ò gún alùpùpù rí o. Ó máa ń bà mí lẹ́rù. Ọjọ́ tí baálé mi gan tó fẹ́ ràn mí lọ́wọ́ pé kí n ti ẹ̀gún kí n lè mọ̀ ọ́n gùn pé a ti ẹ lè rí ọjọ́ kan tí èèyàn máa nílò láti gùn tó gbiyànjú ẹ̀. Bí mo ṣe ṣe gan, kí a ni alápùpù ku ferege. Mi ò gún alùpùpù rí o, ó máa ń bà mí lẹ́rù àti gùn.

Mi ò lè sọ wípé ìgbà báyìí ni fóònù mi máa ń gbóná, nítorí pé tí fóònù bá ń gbóná ní gbogbo ìgbà tí ò sí mi, fóònù yẹn ó lè tètè bàjẹ́. Ṣùgbọ́n kì í ṣe pé fóònù mi ò kí ń gbóná, ó máa ń gbóná tí bá ti lò ó fún ìgbà pípẹ́, bóyá mo fi ń wo fídíò ni àbí mò ń gba ìpè lórí WhatsApp fún ìgbà pípẹ́. Nígbà mìíràn tí kò bá sí iná, tí mò ń ṣáàjì rẹ̀, tí mo kì bọ iná tí mo fi sí orí ṣájà, tí mo tún ń gba ìpè náà lọ pẹ̀lú ẹ̀, ó máa ń gbóná nígbà yẹn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná torí mi ò fẹ́ kí fóònù mi kó tètè bàjẹ́. Ìgbà míràn dèré, bóyá àwọn, àwọn áàpù tó pọ̀ lórí fóònù mi tí mo tan sílẹ̀, ó máa ń jẹ́ kí ó gbóná nígbà mi. Ṣùgbọ́n mi ò lè sọ wípé ìgbà báyìí torí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná. Tá yọ kọjá bẹ́ẹ̀

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ni, tí a bá kọ́kọ́ ríra, màá kí wọn, màá ṣàyè sí wọn, màá bèrè lọ́wọ́ wọn pé kí lọ fẹ́ kí n ṣe fún wọn, kí ni ǹkan tó ń ṣẹlẹ̀ níbi owó wọn, kí lọ fẹ́, ṣé iṣòro kan wà tí wọ́n fẹ́ kí a bá wọn yanjú, màá bèrè lọ́wọ́ wọn. Tí wọ́n bá dé ń sọ̀rọ̀, mi kì í dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu, mo máa ń fetí sílẹ̀ dáadáa kí n gbọ́ ǹkan tí wọ́n fẹ́ sọ àbí ǹkan tó ń dá wọn láàmú, àbí torí ó ní ìdí tí wọ́n fi wá. Ìdí tí wọ́n dẹ̀ fi wá yẹn, mo gbọdọ̀ fetí sílẹ̀ dáadáa kí n lè mọ bá ṣe máa ràn wọ́n lọ́wọ́. Ti Wọ́n bá dé tí ṣe gbogbo àlàyé wọn dáadáa, èmi náà máa gbà wọ́n níyànjú. Tí ó bá dẹ̀ jẹ́ pé ìyànjú mi ò tó àbí ǹtàn ńlá kọjá yẹn, ohun tí mo lè ṣe kò sí ní àrọ́wọ́tò tèmi, èmi máa ń darí wọn sí ọ̀dọ̀ ẹni tó lè ràn wọ́n lọ́wọ́, tó lè bá wọn yanjú ọ̀rọ̀ yẹn dáadáa. Ibi tí wọ́n bá dé nílò láti pẹ̀tù sí wọn, bóyá a ṣe ǹkan tí ò tẹ́ wọn lọ́rùn, màá sọ fún wọn pé kí wọ́n má binú nítorí pé oníbàárà wa ni wọ́n. Màá sọ pé kí wọ́n má binú nípaarí ohun gbogbo ta tí jọ sọ̀rọ̀, ta tí yanjú gbogbo ẹ̀ tàn. Mo máa dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe tájọ́ ń ṣiṣẹ́ papọ̀.

Èmi kì í na ara mi o. Kí ni mo fẹ́ máa na ara mi fún? Nígbà tí ori mi pé, gbogbo ọpọlọ mi ń ṣiṣẹ́ dáadáa, ọkàn mi dẹ̀ wà ní pípé. Kí ni mo fẹ́ máa na ara mi fún? Nígbà tí kò sí nǹkan tó ṣe mí, mo wà dáadáa, èmi kì í na ara mi o.

Ní ibi iṣẹ́ wa láìpẹ́ yìí, a ní ìkẹ́ekọ̀. Mo dẹ̀ kọ́ àwọn ohun tuntun níbẹ̀. Pàápàá jùlọ ní àwọn nǹkan tí a máa ti ń ṣe tẹ́lẹ̀, mo tún kọ́ ẹ̀kọ́ tuntun bá ṣe lè ṣee tó tún máa dára jù bẹ́ẹ̀ lọ. Nítorí àwọn tí à ń bá ṣiṣẹ́ papọ̀, àwọn oníbàárà wa, ohun tí a máa máa ṣe tó máa mú wọn dúró, tí ó máa tẹ́ wọn lọ́rùn, tí ìbáṣepọ̀ wa máa lè dánmọ́rán, tí ò ní sí ìjà, tó jẹ́ wipé iṣẹ́ a lè máa lọ déedé. Gbogbo àwọn nǹkan tuntun yìí ni mo tún kọ́ níbẹ̀. Ṣùgbọ́n ní tèmi, ojoojúmọ́ ni èmi máa ń kẹ́kọ̀ọ́. Pàápàá ní ibi iṣẹ́, tí mo bá rí àwọn alábáṣiṣẹ́ mi tí mo rí bi wọn ṣe ń ṣe nǹkan mii ju ti bemi ṣe ń ṣe lọ, èmi máa ń kọ́, tí mo tún máa ń mú lò.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni wọ̀nyí: àkọ́kọ́ kó jẹ́ alákínkanjú èèyàn, kó má jẹ onímẹ́lẹ́, kó má jẹ́ ọ̀lẹ tí kì í fẹ́ ṣiṣẹ́, kó jẹ́ olóòtítọ́ ènìyàn tó dẹ̀ ní ìwà tó dára, kó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́. Mo dẹ̀ máa ń fẹ́ kó jẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n lè bá sọ̀rọ̀ tó dẹ̀ ṣetán àti kẹ́kọ̀ọ́ síi láti mọ ohun tuntun, kó dẹ̀ jẹ́ ẹni tí ara ẹ́ balẹ̀ tó dẹ̀ ṣetán àti ṣiṣẹ́ dáradára pẹ̀lú òtítọ́

Irú kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà kékeré alágbèéká, tó máa ń gbé káàkiri táa le gbé e sínú àpò. Ó jẹ́ pé ibikíbi táa bá wà, a lè lòó, a lè fi ṣiṣẹ́. Tò ń kọ HP sí lára, ohun ni mo ní tí mò ń lò.

Àwọ̀ tí mo fẹ́ràn kì í ṣe ẹyọ kan, ó tó bí méèló kan tí mo fẹ́ràn. Mo fẹ́ràn àwọ̀ pọ́pùlù, mo fẹ́ràn àwọ̀ búlúù, mo fẹ́ràn àwọ̀ eléwé, mo sì fẹ́ràn àwọ̀ wúrà náà pẹ̀lú.

Mo fẹ́ràn coffee mo sì fẹ́ràn tea náà. Méjèèjì ni máa ń mu. Bo ṣe coffee ni, bo ṣe tea ni, déédéé ló lọ lára mi. Pàápàá jùlọ, òórùn coffee yẹn, ó máa ń wú mi. Mo fẹ́ràn ẹ́ torí bó ṣe máa ń ràn. Tíì náà, mo máa ń mú òun náà. Gbogbo e ni mo máa ń mú, gbogbo ẹ ló bá mi lára mu.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kejì tí à ń pè ní oṣù February. Ìdí tí mo ṣe fẹ́ràn oṣù kejì yìí ni wípé oṣù February yìí ni a bí mi tí mo sì máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Nínú oṣù kejì náà la máa ń ṣe àjọyọ̀ ọdún ìfẹ́ èyí tí àwọn òyìnbó máa ń pè ní Valentine. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn oṣù kejì ọdún yìí.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà ìpéjọpọ̀ ẹbí. Ní ọdọọdún ni a máa ń ṣe, ní oṣù kejìlá ọdún, ní ìgbà Kérésì ni gbogbo wa máa ń péjọpọ̀ nínú ilé bàbá wa àgbà. Gbogbo àwa ọmọ ọmọ, ẹ̀gbọ́n àbúrò, gbogbo wa máa wà níbẹ̀. Táa máa jẹun, táa máa gbàdúrà, táa sì máa sọ àwọn ọ̀rọ̀ tó lè mú kí ẹbí wà ní ìṣọ̀kan. Gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò tí wọn mọ ra wọn íbi ìpàdé ẹbí yìí táa máa ń ṣe lọ́dọọdún yìí, ibẹ̀ ni gbogbo wa ta tún ti máa fi ra wà hàn, táa máa mọ ra wa. Tó jẹ́ pé táa bá pàdé ní títì àbí ní ìlú mìíràn, là á mọ̀ pé, àh! Ọmọ ẹ̀gbọ́n mi rè é, ọmọ ẹ̀gbọ́n bàbá mi rè é. Nítorí wípé àṣà tí bàbá wa tó ti gbé kalẹ̀ nínú ẹbí pé a gbọdọ̀ máa ṣe ní ọdọọdún. Ọdọọdún sì là máà ń ṣe, ní ọjọ́ kejì Kérésì gangan là máà ń ṣe. Èyí jẹ́ kí ìfọ́wọ́sọwọ́pọ̀ àti ìṣọ̀kan kó wà nínú ẹbí wa.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ni wípé mo máa ń fira mi lọ́kànbalẹ̀. Níwọn ìgbà tí mo ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ́ kí mi ṣe, màá wá fi sùúrù àti ìrètí Krístì máa fi máa dúró de nǹkan náà.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Nítorí a gbọ́dọ̀, a gbọ́dọ̀ ṣe àwòrán ilé ibi tí a fẹ́ kọ́ ilé sí. Àwòrán ilé dè ní ètò tí àwọn olùṣàwòrán máa ń ṣe láti fihàn bí ilé ṣe máa rí lórí ilẹ̀ yẹn. Kó má ba à sí àṣìṣe kankan. Bóyá ilé alájà kan ni àbí ilé alábẹ̀rẹ̀ wọ̀, gbogbo wọn ló ní ìwọ̀n bósẹ́yẹ́ kó rí. Ibi tí yàrá kọ̀ọ̀kan máa wà, ibi ta fẹ́ fi ilẹ̀kùn sí àti fèrèsé, ibi ta fẹ́ kí kíṣínì balùwẹ̀ àbí yàrá ìgbafẹ́, gbogbo wọn ní kọ̀ọ̀kan ná ní ìwọ̀n tó yẹ kó jẹ́ lórí ilẹ̀. Mo sì mọ bá ti lè ká bóyẹ́ ṣe máa dúró sí irú igun tó yẹ kó jẹ́, igun tó yẹ kó wà.

Èmi máa ń fẹ́ ra epo sínú ọkọ̀ mi ní kùtùkùtù òwúrọ̀ tí n bá ti ń jáde. Nítorí wípé iyẹn gan máa ń dáàbò bo ẹ́ńjìnì torí kò da kí epo máa tọ́n mọ́ mọ́tò lẹ́nu. Nígbà tí epo bá dà ti wà nínú mọ́tò gan, kò ní sí ìdúró lójijì kankan lọ́nà. Ó máa jẹ́ kí ọkọ̀ gan ṣiṣẹ́ dáadáa. Ìgbà tí mo dẹ̀ tún máa ń rẹ epo náà ni, torí èmi ò kí ń fẹ́ kí epo tọ́n pátápátá n nu mọ́tò mi. Tí n bá ti rí wípé gẹ́ẹ̀jì yẹn ó ti ń lọ́lẹ̀, ó ti fẹ́rẹ ẹ́ tán, mo máa ra epo sínú ọkọ̀ mi.

Kọ̀pẹ́kọ̀pẹ́ yìí náà ni mo kẹ́yìn lọ rí dókítà torí ara mi kò dá lẹ́nu ìjọ́ mẹ́ta yìí. Nígbà tí mo sì ti lọ rí dókítà wọ́n fún mi ní òògùn, wọ́n fún mi ní abẹ́rẹ́, wọ́n sì ní kí n padà wá fún àyẹ̀wò. Ìgbà tí mo wá padà lọ fún àyẹ̀wò náà ni ọkọ̀ tí mo wọ̀ tó ní ìdádúró ní ọ̀nà wá jẹ́ kí n pẹ́ lọ rí àwọn dókítà. Ǹkan tó mú mi kẹ́yìn lọ rí dókítà ni.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí. Ó ṣe ni ọjọ́ kan ọ̀rẹ́ mi ta jọ ń gbé ní àdúgbò wa tẹ́lẹ̀ rí. Ó wá lọ gbálé sí ibòmíràn. Ó wá fún mi ní àdírẹ́sì ilé tuntun tí ó ṣẹ́ gbà yẹn pé kí n wá kí òun. Àdírẹ́sì yẹn ni mo wá tọ lọ ní ọjọ́ náà. Ṣùgbọ́n mọ́tò ibi tó yẹ kí n wọ̀ sí àdírẹ́sì yẹn kọ́ ni mo wọ̀. Ọ̀tọ̀ ni mọ́tò ibi tí mo wọ̀ wá jẹ́ kí n ṣe ṣìná ilé ọ̀rẹ́ mi.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé èmi kì ń fi àkókò kan ṣeré rárá. Bí mbá ti fẹ́ ṣiṣẹ́ mi, mo máa ń ṣe ni. Mi i kí ń sọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́. Mo ti, tí iṣẹ́ bá dẹ́ pọ̀ láti ṣe fún mi, èmi máa ń ṣe ju kọjá wákàtí tan fún mi lọ láti ṣiṣẹ́. Ó máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.